Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Rárá, mi ò kí ń fún wọn ní owó àfikún. Nítorí wípé owó iṣẹ́ tí wón ṣe ni màá fún wọn. Nítorí náà mi ò kí ń fún wọn ní owó àfikún.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ jẹ́ àkókò ìrọ̀lẹ́, nítorí gbogbo àyíká ma dá, ohun náà ó ti máa wọ̀, ka fẹ́ fẹ́ yóò máa fẹ́ káàkiri. Nítorí náà mi se fẹ́ràn ìrọ̀lẹ́.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà tí gbogbo àyíká bá tutù. Mo fẹ́ràn ìgba òjò torí mi kò nífẹ̀ẹ́ ìgba ẹ̀rùn.

Ṣé o jẹ́ ènìyàn tí ó má n jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó má ń jí ní kùtùkùtù ní déédé agogo mẹ́fà láti ṣe ètò bí mo ṣe máa lọ sí ilé-ìwé, mo sì máa ń jí nígbà mi ní agogo mẹ́jọ láti ṣe ètò bí ọjọ́ mi yóò ṣe rí.

Ṣé o ti gùn ọkọ̀ ojú omi rí? Rárá mi ò tí gùn ọkọ̀ ojú omi rí. Mo kàn máa ń rí i nínú orí íńtánẹ́ẹ̀tì àti lórí tẹlifísàn. Mi ò tí gùn ún rí.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Bí mo ṣe máa ń dáàbò bo ayé ìkọ̀kọ̀ mi, ó pín sọ́nà púpọ̀, èyí tó túmọ̀ sí wípé àwọn ǹkan tí mo mọ̀ pé kò tọ́ láti fi sórí Íńtánẹ́ẹ̀tì mi ò kí ń fi síi. Nítorí náà ni mo ṣe máa ń dènà àwọn ohun tó máa jọ mọ́ ǹkan tí kò yẹ kí ń fi sórí Íńtánẹ́ẹ̀tì, mi ò kí ń fi sórí Íńtánẹ́ẹ̀tì.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni àwọn bí a ṣe ń lo ẹ̀rọ ayára bí àṣá ní èyí tí a mọ̀ sí laptop. Mo nílò láti mọ̀ ọ́ lò dáradára àtàwọn irinṣẹ́ kan tí mo nílò láti máa lò lórí rẹ̀.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí isẹ́ rẹ? Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ilé isẹ́ mi jẹ́ ìbáṣepọ̀ tó dánmọ́nrán àti èyí tó má ń mú ilé isẹ́ tẹ̀síwájú. Mo mún isẹ́ mi ní òkúkú dùn, mo sì má ń se ohun tó tọ̀ àti tó yẹ nígbà tí ó tọ́ àti nígbà tí ó yẹ.